Bẹ́ẹ̀ni, mo mọ bí a tí ń pẹja. Ipeja jẹ́ iṣẹ́ ìgbádùn àti ọ̀nà tí a fi ń gba oúnjẹ láti nínú omi. Èléyì ní ìgbésẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ bí a ṣe lè pẹja. Ohun àkọ́kọ́ ni pé a nílò láti ṣe ìwádìí ibi tí ó wà nítòsí. Èyí lè jẹ́ odò adágún tàbí òkun. A nílò láti yan ibi tí a mọ̀ pé ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹja nínú. Kò ṣe pé ká kọ̀ lọ sínú odò kan ka lọ máa wá ẹja kiri láì tí ì ní ẹhùn, láì tí ì ní ohun kan àbí ìwádìí kan nípa odò ọ̀hún. Ohun kejì táa sì ṣe ni pé a ńláti yan irú ìṣọ́ tí ó yẹ fún irú ẹja tí ó wà. Fún àpẹẹrẹ ìṣọ́ fún ẹja kékeré oríṣiríṣi lè jẹ́ dúdú. Fún àwọn ẹja ńlá, yan, a máa yan, a yàn rẹ̀ tó bá wù. Ikeji ni a yan àpamọ́, èyí tí à ń pè ní reel tí ó ní pọ́nńlá, àwọn pẹ̀tẹ́lẹ̀ tàbí ẹran ṣe kókó. Wọn tí a bá, tí ó bá wù wá, a tún wo, a tún máa yan ọ̀pọ̀lọpọ̀ ẹran bí i jíjí, ẹran ìkan tàbí ẹran gbígbẹ kó fún ẹja tí a fọ̀. A máa tún fọwọ́ sí ìta pè ní cast, ìṣọ́ rẹ̀ jẹ́ kí kó ẹran rẹ̀ kó jinlẹ̀ dáadáa. Ohun mìíràn taa túmá ṣe pé ní a tún máa rẹ́tù láti fojú kó lọ lu ìṣọ́ náà kí ó sì ní ìṣúra. A tún máa ń fọwọ́sowọ́pọ̀ nígbà tí ó bá ní ìkọjá byte, reel, reel ní pẹ̀lẹ́bẹ́. A tún máa yan ìyára bí ó ti gbé, bí ó ti gba ẹja. Ohun táa tún máa ṣe ni pé tí ó bá mú, tí a bá mú ẹja, a má ń ṣe ìrántí láti fi ẹja sílẹ̀ tí kò bá tí dàgbà dáadáa, tí ó bá tí níwọ̀n tó. A lè da wọn padà sínú omi kan lo dàgbà sí nítorí ọjọ́ omi tàbí nítorí ọjọ́ iwájú. A tún máa rí dájú pé ohun gbogbo wà ní pípé. Pa àwọn ìlànà agbègbè nípa àwọn ìlànà agbègbè. Nígbà tí a bá mú ẹja, ó lè fẹ́ láti lọ òun fún oúnjẹ tàbí kí ó fi sílẹ̀ fún aládùúgbò. A tún máa ń tọ́jú ibi kan nítorí pé ìpẹja tún nílò àyíká gẹ́gẹ́ bí ibi ìpẹja. A tún káwá kí ó sì tò lára rẹ̀. Ohun tí máa, a jẹ́ nílò láti ṣe ìlànà àìlewu. A nílò láti rántí mú ohun èlò àìlewu gẹ́gẹ́ bí ìbọ̀wọ́, binoculars àti fí wọ aṣọ tí ó bá won. Ọ̀nà tí a fi ń pẹja jẹ́ ọ̀nà ìgbádùn. Láti gbádùn ìsinmi, ó jẹ́ àǹfààní láti wá ìṣẹ̀dá àti ohun kan àbí ìkejì àti ní ìgbà púpọ̀. Ó lè ní àǹfààní láti pàdé àwọn ọ̀rẹ́ tuntun. Rántí pé ìpẹ́ká máa ń bọ̀ sí omi kí ó sì yàgò fún iṣẹ́ elédè ìgbádùn ẹja. Isẹ̀ yí jẹ́ iṣẹ́ tó dára gidi, gidi. Mo fẹ́ràn láti máa pẹja nítorí tí a bá ń pa ẹja, nípasẹ̀ a fi ń pẹja yìí, a máa rí, bá oríṣiríṣi ohun kan pàdé. A lè fa àwọn ẹja mìíràn tí a ti pàdé, tí a ti pàdé rí. Oríṣiríṣi ẹja láa ń pàdé nínú omi. Tí a bá ṣe pàá tan, à ń tún rí pé èyí tí a bá lè, tí a bá lún wúlò, tí ó bá wúlò fún wa, à dá padà sí inú omi. Èyí tí ó bá wúlò, a mú, a sì fún àwọn tí ó wà ní agbègbè náà láti yá wọn lórí ní ọjọ́ omi tí a bá fẹ́ wá pẹja ní irú agbègbè bẹ́ẹ̀ láti yá wọn lórí.